Ohun tó ń yà mí lẹ́nu gan ni ìgbà tí aya mi bí ọmọ àkọ́bí wá. Ó ṣé, ó yà mí lẹ́nu gan nítorí àkọ́bí mi ni. Mi ò lé ǹkan tí mo bú sẹ́kún ẹkún ayọ̀ ní ọjọ́ náà. Ìgbà náà ni mo de gbe ọmọ mi, ìdùnnú o subu lu ayo fún mi ni ojo náà.

Ohun tó máa ń fún mi ní ìtàra níbi iṣẹ́ ni, nígbà tí àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi ò bá ṣiṣẹ́ wọ́n bó ti yẹ kí ń tì ṣe, àti ẹni tó bá ń ṣe ìmẹ́lẹ́ lẹ́nu iṣẹ́ tó bá ń ṣe ọ̀lẹ́ tí ò bá jára mọ́ṣẹ́. Ó jẹ́ ohun kankan tó máa ń fún mi ní ìtara tí n bá ń bẹ lẹ́nu iṣẹ́ kankan tí ọ̀gá mi bá gbé fún mi.